Lójojúmọ́ mo máa ń mu omi tó tó lítà méjì. Àwọn elétò ìlera, àwọn dókítà, wọ́n fi ìgbani-ní mọ̀ràn wípé ó dára kí ènìyàn máa mu omi dáadáa nítorí pé omi ní iṣẹ́ tó pọ̀jù tó ń ṣe ní ara. Mímu omi da fún kíndìnrín ó sì dáná fún ẹni tó bá wá láti jó omi ara. Nítorí ìdí èyí, mo máa ń mu omi tó pọ̀ dáadáa. Mo ní àpò ìwé omi, ìyẹn water bottle tí mo máa ń mú kiri láti rí pé mò ń rí, mò ń mu omi sí ara lóòrèkóòrè. Kò dára kí ọ̀fun máa gbèyàn kí èèyàn tó gbìyànjú láti mu omi. Ohun tó dára ni pé kí èèyàn gbìyànjú láti máa mu omi ní dáadáa dáadáa. Kí èèyàn máa mu omi kí ọ̀fun tó gbẹ̀yan rárá rárá. Kí èèyàn máa mu omi lóòrèkóòrè, òun ló da fún ara àti fún ìlera náà lápapọ̀.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Mo ní ago ọwọ́ fún oríṣiríṣi ìmúra tí èèyàn bá ń lọ. Láàkọ́kọ́ ná, ago ọwọ́ dára torí pé ó máa ń bá ìmúra èèyàn mu gẹ́gẹ́ bí obìnrin tàbí lọ́kùnrin. Lọ́kùnrin àbí l'óbìnrin, ó dára, ó máa ń buyì kún ẹwà bí èèyàn bá lọ ago ọwọ́. A ti wipé ó máa ń fúyàn ní ìyàtọ̀ mìíràn náà láti lo ago ọwọ́ àti pé lórí iṣẹ́ tí èèyàn bá ń ṣe, tí èèyàn bá ń jáde lọ, ó dára kí èèyàn ní ago lọ́wọ́, kí èèyàn bá máa filẹ̀ mọ ago àti yára sí i ní ohun tí èèyàn bá ń ṣe. Tí èèyàn bá wọ-- tí èèyàn bá ń lọ sí ibi iṣẹ́, èèyàn lè lo ago ọwọ́ lẹ́dà, ìyẹn leather wristwatch. Tí èèyàn bá sì ìmúra òde, àwọn oríṣiríṣi ago ọwọ́ wà tí wọ́n ti ṣe ní ti ìgbàlódé àti ní fashion ní gold àbí ní silver tí èèyàn sì lè lo sí ọwọ́ náà tí ó buyì kún ẹwà àti ìmúra tí èèyàn bá ń múra.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Oríṣiríṣi orúkọ ìnagijẹ ni mo rí, ni mo ní, pàápàá jùlọ nígbà tí mò ń dàgbà, nígbà tí mo wà ní èwe. Ṣùgbọ́n èyí tí mo rántí jùlọ ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga Grammar School. Wọ́n máa ń pè mí ní dúdú nítorí pé mo jẹ́ obìnrin aláwọ̀ dúdú. Ìnagijẹ, ó sì jẹ́ ǹ tí èèyàn máa ń ṣe àkíyèsí kí èèyàn tó máa dáhùn tí àwọn èèyàn bá ń pè èèyàn ní ìnagijẹ. Nígbà mìíràn, ọ̀pọ̀ ìnagijẹ tó máa ń fi ń pe àwọn ẹlòmíràn, ó lè jẹ́ nípa ti ara ǹ tó ń ṣe wọ́n, tàbí nípa ara bí wọ́n ṣe rí, tàbí nira, nípa ara ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni wọ́n lè fi san èèyàn ní ìnagijẹ. Ṣùgbọ́n láàárín àwọn ọ̀dọ́ pàápàá jùlọ, ìnagijẹ lè wáyé nítorí bí èèyàn ṣe rí ni tàbí ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Fún èmi, a máa ń fún àpẹẹrẹ, èmi ìnagijẹ mi ni dúdú nítorí pé mo jẹ́ ẹni tó dúdú ní àwọ̀. Èmi nìkan sì ni mo dúdú láwọ̀ ní kíláàsì mi ní ìgbà náà. Nítorí náà, wọ́n fi ìnagijẹ dúdú ni wọ́n máa fi ń pè mí lọ́pọ̀ ìgbà.

O ti ṣe díẹ̀ kó dá wo ti pẹ́ gidi gan tí mo lọ pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn. Ídí ni wípé lẹ́yìn ìgbà tí mo ṣe ìgbéyàwó ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlélógún, mo kúrò ní ìlú tí à ń gbé, a sì kó lọ sí ìlú mìíràn. Nínú ìlú mìíràn tí a dé sí yìí, a kò tíì ní àwọn ọ̀rẹ́ tí a faramọ́ jù bí tàtẹ̀yìnwá lọ. Nítorí ìdí èyí, o lọ pàdé àwọn ọ̀rẹ́ mi sẹ́yìn. Lótọ́, mò ń ṣe ìgbìyànjú a sì ń ṣe ìpalẹ̀mọ́ láti lọ rí àwọn ọ̀rẹ́ mi kí ọdún yìí tó parí. Nítorí pé ọkàn mi ti fà sí wọn gidi gan. Ṣùgbọ́n láti bí ọdún mẹ́ta sẹ́yìn báyìí, n kò ní ọ̀rẹ́ kankan ní agbègbè àti ìlú ibi tí mo dé sí. Irin-ajo mi kò kọjá kí n lọ sí ibi iṣẹ́ àti ilé ìjọsìn àti kí n lè dárí padà sí ilé. N kò ní àkókò láti máa bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rẹ́ tuntun pẹ̀lú àwọn ẹlòmíràn. Nítorí ìdí èyí, àdáwà ni mo máa ń wà. N kò ní ọ̀rẹ́ tuntun ní ìlú tí mo ṣẹ̀ kó dé yìí. Ṣùgbọ́n mò ń gbìyànjú láti lọ rí àwọn ọ̀rẹ́ mi kí ọdún yìí kó parí. Kí Olúwa kóra mi lọ́wọ́. Àmín.

Ní òwúrọ̀ tí n bá kọ́kọ́ jí, lẹ́yìn àdúrà àráńpẹ́ tí máa ń gbà láti dúpẹ́ lọ Ọlọ́run tó tún mu ojú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ mìíràn àti láti fi ìrìnàjò ọjọ́ náà ní Ọlọ́run lọ́wọ́, màá dìde. Màá dìde bí aago márùn-ún nítorí pé mo gbudo tètè kọjá sí ilé ìdáná láti lọ ṣètò ṣí se oúnjẹ tí àwọn ọmọ mi yóò gbé lọ sí ilé ìwé. Tí ó bá jẹ́ pé ìrẹsì ni mo fẹ́ gbé kaná, pa pa julọ nítorí pé ẹ̀rọ idana, ẹyọ kan ni mò ń lò tí mo ń rọ ra kẹ́lọ̀. Oun kọ́kọ́ gbé oúnjẹ ka iná naa. Oúnjẹ náà yóò lò bí wákàtí kan tàbí ó sì le mọ́tò bẹ́ẹ̀ ṣùgbọ́n mo lè sọ pé bí wákàtí kan, ìrẹsì ni yóò fi jiná tàbí ọgbọ̀n ṣẹ́jú ṣùgbọ́n láàrín ọgbọ̀n ṣẹ́jú sí wákàtí kan ni wọ́n ó fi ṣe oúnjẹ. Bí ó ya ìrẹsì ni mo fẹ́ sè ni tàbí ṣíṣe potato tàbí jollof rice ní ọ̀pọ̀ ìgbà ni màá ti sè. Kí-- lẹ́yìn náà, màá dín ọbẹ̀ ata tí wọ́n ó fi jẹ oúnjẹ náà. Nígbà tí oúnjẹ yóò bá fi jiná, aago mẹ́fà yóò ti lọ mò lù. Màá gbìyàn-- màá tètè lọ wẹ̀, èmi ó sáré wẹ̀. Lẹ́yìn ìgbà tí n bàá wẹ̀ tán, kí n tó wẹ̀ tán, oúnjẹ náà yóò ti, yóò ti jiná. Màá sọ oúnjẹ náà kalẹ̀, màá gbé omi gbóná kaná. Omi gbóná tí bàá gbé kaná yìí ni màá fi ṣe nǹkan tí wọ́n ń pè ní flask prepping. Óò da omi gbóná sínú flask tí ń ó bu oúnjẹ tí mo ti sè sí yi, tí ọ́ó bu sí, wọ́n fọ omi gbóná, á fi omi gbóná tẹ́lẹ̀ rẹ̀ kí flask náà kó lè kọ́kọ́ máa gbóná kí a tó fi oúnjẹ sí i. A ń ṣe eléyìí kí oúnjẹ tí a bá gbé, tí a bá máa dá sí i kí oúnjẹ náà kó lè gbóná dáadáa. Lẹ́yìn náà, màá wá gbé ògì kaná lọ́pọ̀ ìgbà. Ògì ni àwọn ọmọ mi máa ń mu lọ sí ilé ìwé tàbí custard tàbí golden morn. Wọ́n sì bá wọn ṣètò eléyìí. Kí gbogbo eléyìí náà kó tó jiná, kí n tó fi oúnjẹ, màá ti bu oúnjẹ sínú flask wọn, á bu omi àti àwọn nǹkan ipápánu tí wọ́n yóò jẹ náà, àti bá wọn bu sínú báàgì wọn, lunch bag, àti bá wọn bu síbẹ̀. Kí gbogbo eléyìí tó ṣe, aago mẹ́fà abọ̀ ti lù. Tí aago mẹ́fà abọ̀ bá lù, wọ́n ó gbé omi ìwẹ̀ wọn kaná, wọ́n sì lọ jí wọn. Kí aago méje tó lù, omi ìwẹ̀ náà yóò ti hó. Títí ní ìṣẹ́jú mẹ́wàá pátápátá, omi ìwẹ̀ wọn yóò ti hó. Lẹ́yìn náà, wọ́n ó gbé wọn lẹ́ẹ̀yo kọ̀kan láti lọ wẹ̀ fún wọn à sí múra fún wọn. Nígbà tí a bá máa fi wẹ̀ àti nígbà tí a bá máa fi múra tán, aago méje yóò ti kọjá lù bà wá n bẹ́ẹ̀ tàbí aago méje àbọ̀. Lẹ́yìn náà, á ṣe ètò bí wọ́n ó ṣe jẹ oúnjẹ àárọ̀ wọn nítorí pé èmi nífẹ̀ẹ́ kí àwọn ọmọ, kí wọ́n máa jẹun kí wọ́n tó kúrò nlé láàárọ̀. Màá rí dájú pé wọ́n mu ògì wọn dáadáa, wọ́n sì wà òkay tàbí kí wọ́n mu custard tàbí kí wọ́n mu golden morn or cornflakes. Ìkán nu àwọn oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta ní gbígbóná ni wọ́n ó jẹ ní àárọ̀. Lẹ́yìn náà, tí wọ́n bá jẹun tán, èmi náà un ó lọ múra àti máa lọ sí ibi iṣẹ́ mi. Pátápátá bí aago mẹ́jọ sí aago mẹ́jọ àbọ̀, a sì kúrò nílé. Un ó lọ já wọn lè sí ilé ìwé wọn. Èmi náà oun ó sì kọjá lọ sí ibi iṣẹ́ mi. Báyìí ni mo ṣe máa n lò òwúrọ̀ mi lójoojúmọ́ láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta Saturday.

Rárá o, n kò ní àwòrán lára. Yíyà àwòrán sára tí àwọn oloyinbo n pè ní tattoo n kò ní lára rárá. N kò sì rò pé mo le jẹ́, mo jẹ́ ènìyàn kan tó lè ní irú àwọn àwòrán bai lára. Nítorí pé mo fẹ́ràn kí ara mi kó máa dán, kí ó sì wà ní mímọ́. Tí ohun kohun bá wà ní ara mi, n kò ní ní ìfọ̀kànbalẹ̀, n kò sì ní lè ṣí sílẹ̀ pàápàá láti pé kí àwọn ènìyàn mìíràn kí ó rí. Nítorí náà n kò le ní àwòrán kankan lára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa gẹ́gẹ́bí ọmọ Yorùbá. Ó lójú ọmọ Yorùbá tí èèyàn ó rí ní ayé òde òní tí kò nífẹ̀ẹ́ láti máa jẹ ata dáadáa nínú oúnjẹ, bóyá nínú omi ọbẹ̀ ni tàbí nínú ìrẹsì alásèpọ̀ jollof rice. Abí lọ́nà ko náà kò sí ni, ata gbọdọ̀ wà nínú ǹkan tí èèyàn máa ń jẹ. Oríṣiríṣi ata ló wà. A ní ata tòmátò, a sì ní ata rodo, a sì ní ata báwà àti tataṣe. Ata rodo gangan ni máa ń ta jù, ohùn sì ni èmi máa rà púpọ̀ jù tí bá ra èlò ata, èlò ọbẹ̀ mi fún jíjẹ. Kò sí ohunkóhun tí n bá fẹ́ sè tí n kò ní gbìyànjú pé ata wà nínú rẹ̀. Oúnjẹ tí ò bá ní ata rárá, ó ní láti lè máa rìn yàn lọ́ọ̀kan tàbí lọ́pọ̀ ìgbà. Ẹ̀yàn lè jẹ́ kí èèyàn máa gbádùn, ṣùgbọ́n oúnjẹ tó ní ata dáadáa máa ń fún yàn ní ìgbádùn tó yàtọ̀ nínú oúnjẹ.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo jẹ́ ọmọ Krìstẹ́nì, èyí tí a bí nínú ilé Krìstẹ́nì, tí ó sì tún gba Jésù Krístì Olúwa wa gbọ́. Nítorí ìdí èyí, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Pápa jùlọ nínú bíbélì, ọ̀rọ̀ Olúwa ni pé kí a má ṣe kó ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Èyí jẹ́ bí, ẹm, èyí jẹ́ bí àtọ́nà fún gbogbo ọmọ lẹ́yìn Krístì láti gbìyànjú pé wọ́n lọ sí ilé ìjọsìn lóòrèkóòrè kí wọ́n má ṣe lè pa kó ìpéjọpọ̀ sílẹ̀. Lílọ sí ilé ìjọsìn fún wa ní àǹfàní láti lè túbọ̀ sìn ọlọ́run sí. Lọ́pọ̀ ìgbà, t'ẹ́lòmìíràn bá lọ láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn wọn kì í ní ààyè láti lè sìn Ọlọ́run. Ṣùgbọ́n ní ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi, ó jẹ́ àǹfààní láti tú lọ darapọ̀ mọ́ àwọn èèyàn mìíràn láti lọ jọ́sìn níwájú Olúwa. Mo dàgbà sí ilé ìjọsìn CAC, ìyẹn Christ Apostolic Church, ṣùgbọ́n ní báyìí, ilé ìjọsìn ti Redeemed Christian Church of God ni mò ń tí ń jọ́sìn báyìí tí mo sì máa ń gbìyànjú láti lọ ní gbogbo ọjọ́ ìsinmi, ọjọ́ àbámẹ́ta, ọjọ́ ìsinmi àti àwọn ìsìn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà tí ó máa ń wáyé ní àárín ọ̀sẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń gbìyànjú láti lọ. Tí n bá sì ń lọ sí ilé ìjọsìn, mo máa ń gbìyànjú láti múra dáadáa nítorí pé ó jẹ́ àǹfààní láti lọ síwájú Olúwa, múra dáadáa àti láti sìn níwájú Olúwa. Nítorí náà, màá lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday lóòrèkóòrè.

Rárá, n kò wọ gíláàsì báyìí. Ṣùgbọ́n ìgbà tí mo wà ní ilé ìwé girama, mo lo gíláàsì mi fún oṣù mẹ́fà. Ni àkókò kan, n kò lè rín, eh, ìkọ, àbí ohunkóhun tí ó bá wà ní jìnnà rere sí mi. Ó dàbí pé mo ṣitun rí àwọn àmì yìí ní báyìí ṣùgbọ́n n kò tíì lọ láti lọ ṣe àyẹ̀wò láti gba gíláàsì. N kò mọ bí ó ṣe wọ́n tó láti lọ gba gíláàsì àti pé n kò mọ bí yóò ṣe mọ́ mi lára sí láti máa lo gíláàsì. Ṣùgbọ́n mo ní, mo nírò pé láìpẹ́ láì jìnnà, n ó lọ wá bí ọ́un ó ṣe gbà nítorí pé tí nǹkan bá wà tó jìnnà tètè sí mi, n kò ní rí ìkà tàbí n kò ní rí ìlò. Mo ní mọ pé mo dẹ̀ ti gbìyànjú ní ìgbà tí mo wà ní ilé ìwé girama, mo lòó fún oṣù mẹ́fà. Ó sì ṣàtúnṣe ní ìwọ̀nba nígbà náà. Ṣùgbọ́n ó dàbí ẹni pé kíni ọ̀hún tó ti dé padà báyìí torí fún bí ọdún mélòó kan sẹ́yìn àbí oṣù díẹ̀ sẹ́yìn, n kò lè ríran láti kọ̀ọ̀kan. À fi tí kíni ọ̀hún náà bá súnmọ́ mi pẹ́kípẹ́kí kí n tó lè rí kà.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí dáadáa. Nínú gbogbo ìpínlẹ̀ tó wà ní orílẹ̀èdè Nàìjíríà yii mo ti lọ sí ìpínlẹ̀ Abuja, mo ti lọ sí Nasarawa, mo ti dé Ògùn, mo ti dé Ọ̀ṣun ní ilé Ifẹ̀, mo ti dé Ondo. Kódà gbogbo ìlú lẹ́yìn ìlú àwọn Íbò, ilẹ̀ Íbò nìkan ni ìlú tí n kò tíì lọ rí ní ayé tí mo Mi kò sì tí ì lọ sí òkè òkun náà rí. Ṣùgbọ́n gbogbo ìlú tó wà ní ilẹ̀ Yorùbá yìí, n kò tíì dé ìlú Ilorin rí. Mo ti gbé ìlú Ògbómọ̀ṣọ́ rí. Mo ti dé oríṣiríṣi ìlú rí náà tó pọ̀. Tí n bá ká wọn, wọn yóò kọ̀ já mẹ́wàá. Mo gbàgbọ́ pé mo ti gbinyanju nínú ìrìnàjò náà. Mo ti lọ sí ìlú káàkiri tí yóò ti máa lọ sí oríṣi ìlú mẹ́wàá. Ṣùgbọ́n n kò tíì dé ilẹ̀ Íbò kankan rí. N kò sì tí ì dé ìlú Ilorin náà rí. Ṣùgbọ́n àwọn ìlú kọ̀ọ̀kan ní north àti ní south ní ilẹ̀ Yorùbá bíbàí, mo ti rin ìrìnàjò lọ sí àwọn ìlú náà dáadáa.